Bí mo ṣe máa ń ṣètò àwọn iṣẹ́ àkànṣe ni wípé mo máa ń kọ́kọ́ ṣe àgbékalẹ̀ àbí àgbéjáde iṣẹ́ àkànṣe náà sórí ìwé. Àgbékalẹ̀ ló dáa jù. Mo máa ń ṣe àgbékalẹ̀ rẹ̀ tí óun sì mọ gbogbo ohun tí iṣẹ́ àkànṣe náà nílò, gbogbo èrò tí ó fi ṣe àti ọ̀nà tí ó wù gbe gba. Báyìí ni mo ṣe máa ń ṣètò àwọn iṣẹ́ àkànṣe.